Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti pín oúnjẹ mi. Oúnjẹ jẹ́ ohun tí a máa ń jẹ tó sì máa ń ṣe àgo ara ara wa ní àǹfààní. Ó jẹ́ ọ̀nà kan gbòógì tí a fi ń mú ẹ̀mí ara wa dúró, tí a dè fi ń ṣọ́ ẹ̀mí ara wa. Oúnjẹ.

Ìgbà tí mo kányìn lọ wo ẹyin, àbí ẹyin, àbí eyín? "Ìgbà wo lo lọ wo eyín kányìn?" ni Yorùbá máa ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ èdè Yorùbá yìí òhún ní kò bá ìlànà tí Yorùbá ń gbà sọ èdè wọn mu. Bíi pe a tú èdè Yorùbá sí òyìnbó ní ọ̀pọ̀lọpọ̀ jọ́, tí a bá fẹ́ beèrè ìbéèrè ní èdè Yorùbá tàtà, a ní láti kọọ́ ní ọ̀nà tí èèyàn ó gbà gbọ́ yé.

Ibi tí mo fẹ́ràn lọ jù, ibi tí mo fẹ́ràn kí n máa lọ jù óun ní ilé ìjọsìn. Ilé ìjọsìn jẹ́ ibi tí a ti ń sin Ọlọ́run ọba ọba dédà, èyí tó dá gbogbo wa pátápátá. So mo fẹ́ràn kí n máa lọ sí ilé ìjọsìn dáadáa àti ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ jẹ́ oríṣìíríṣìí ẹ̀rọ tí ó wà ní orí ago ìléwọ́ wa. Ago ìléwọ́, òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí à ń pè ní ẹ̀rọ ìléwọ́. So, a máa ń fi sí ìdákẹ́jẹ́

Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn kí n máa wọ náà ni ìbọ̀sẹ̀ funfun. Ìbọ̀sẹ̀ jẹ́ ohun tí a máa ń kìbọ ẹsẹ̀ wa tí kí a tó kìbọ inú bàtà alámùtán àbí bàtà ìyékèèyí bá mọ́ jẹ́ alámùtán àbí ìjókèṣẹ̀ alámùtán. Ìbọ̀sẹ̀ jẹ́ ohun tí a fi ń dáàbò bo ẹsẹ̀ wa púpọ̀ jù látara eruku àbí oríṣìíríṣìí àwọn nǹkan tó tó yàtọ̀ síbẹ̀.

Ẹro mi fún iṣẹ́ ọjọ́ iwájú, òun ni pé kí èmi náà ó di ọ̀gá ní ilé iṣẹ́ èyí tí à ń gbìyànjú láti dá sílẹ̀, kí ilé iṣẹ́ náà kí ó sì gba èrò púpọ̀ tí ó sì mọ̀ kí ó sì jẹ́ ọ̀nà gbóògì tí yóò máa ran orílẹ̀ èdè wa lọ́wọ́ àti gbogbo àgbáyé.

Wákàtí tí mo máa ń wo ojú, ìbòjú lójoojúmọ́. Òò, ìbòjú jẹ́ ohun tí à ń lò ní àti fi dáàbò bo ojú wa. Ìbòjú ní èdè Yorùbá wọ́n tún ń pè ní àwò.

Aṣọ tí mo fẹ́ràn jù. Aṣọ jẹ́ ohun tí a máa ń wọ̀ sára, tí a fi ń dáàbò bo ara wa, tí a sì fi ń ṣe ẹ̀ṣọ́ fún ara wa bákan náà. Oríṣiríṣi aṣọ ìnà ní ní ilẹ̀ Yorùbá. A ní òfì tí a fi ń rán kaba, tí a sì fi ń rán agbádá. Mo fẹ́ràn buba àti sọ̀rọ̀ ló kin máa wọ̀ lọ́pọ̀lọpọ̀ igba.

Rárá o, n kò tí lé ẹni kankan kúrò ní ibi iṣẹ́ mi rí. Àyàfi ẹni tí ó bá wù láti kúrò fúnrárá rẹ̀. Ní won gbà tí o bá ti ṣiṣẹ́ rẹ bí iṣẹ́, kò sí ohun tó fẹ́ fà á tí a fẹ́ fi lé e kúrò níbi iṣẹ́. Ṣé gbogbo?

Bẹ́ẹ̀ni, mo ti lọ ṣe ọdẹ rí. Ọdẹ ṣíṣe jẹ́ ọ̀nà tí a ń gbà láti pa ẹran àbí pa ẹja àbí pa oríṣiríṣi nǹkan ní inú igbó. Ilẹ̀ Adúláwọ̀ ńbí, a ní oríṣiríṣi ọdẹ. A máa ń ṣe ọdẹ alákàn, a sì máa ń ṣe ọdẹ èkúté eku àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù oun náà ni àkókò ọdún iléyá. Èyí tí àwọn Mùsùlùmí máa ń ṣe ní ọdọọdún, tí gbogbo tó ní wá tẹ́lẹ̀ mú, tí won ò dárí wálé láti ibi tí onikaluku bá n gbé. Ọdún iléyá jẹ́ ọdún àwọn Mùsùlùmí, èyí tí ó tóbi jù nínú ọdún tí wọ́n máa ń ṣe.

Ẹlẹgbẹ́ iṣẹ́ jẹ́ àwọn èèyàn tí a jọ ń ṣiṣẹ́ pọ̀ ní ilé-iṣẹ́ kan náà. Yálà ìwọ jẹ́ ọ̀gá wọn ni àbí àwọn jẹ́ ọ̀gá àbí ìwọ jẹ́ ọmọṣẹ́ sí wọn. Ẹlẹgbẹ́ iṣẹ́ ni gbogbo yín, ẹ jọ yọ wọ́n ṣiṣẹ́ pọ̀ ni. Ni ọ̀nà àti bá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́ pọ̀ kì í ṣe ọ̀nà tó le. Àwọn Yorùbá won ni, ẹni tí ó bá fẹ́ mú ọ̀bọ, òun náà á ṣe bí ọ̀bọ. Gba fún ègìdì ni gba fún gbàǹja. Ẹni tó bá ríwa, òun làwá náà yóò rí. Oun ni ọ̀rọ̀, iṣẹ́ àti ẹlẹgbẹ́ iṣẹ́.

Bẹ́ẹ̀ni, màá bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ẹ̀rọ ìgbésókè jẹ́ ọ̀nà tí a máa ń fi gbọ́ ọ̀rọ̀ ẹni tí ó ń bá wa sọ̀rọ̀ ní orí ẹ̀rọ ìléwọ́ wa láì gbé ẹ̀rọ náà sí etí. Màá bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè.

Ọjà, ó ti tó bí ọ̀sẹ̀ méjì tí mo ti lọ ọjà kányìn. Ọjà jẹ́ ibi tí a ti ń ra àti a ti ń tà, tí irú àti ẹlẹ̀wọ̀n dẹ́mọ̀ ń wá síbẹ̀, tó jẹ́ pé gbogbo oríṣiríṣi ohun tí èèyàn bá fẹ́ ni èèyàn á rà níbẹ̀.

Ìgbà tí mo máa ń lo fóònù, iye ìgbà tí mo máa ń lo fóònù mi ní ojoojúmọ́ kò ní ye. Ìgbà tí mo bá ti nílò sí i náà ni màá lò ó. So ìgbà tí mo bá ti ráyè ni màá lò, ìgbà tí mi ò bá ti ráyè, màá fi pamọ́ náà ni.

Rárá o, n kò wọ gíláàsì. Gíláàsì ni Yoruba ń pè ní àwọ̀. Àwọ̀ jẹ́ ohun tí a máa ń kìí bá ojú, tí ó sì máa ń ṣàbòbò ojú wa látara àwọn afẹ́rẹ àbí eruku àbí pàǹtí àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Rárá o mi ò kí n kọ orin. Orin kíkọ jẹ́ ọ̀nà tí Yorùbá ń gbà kọ orin tí wọ́n sì máa ń lùlù sí i. Orin pé oríṣiríṣi, a ní òrín èyí tá a máa ń kọ tí wọ́n ń pè ní pé wọ́n kéwì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orin èyí tí mo fẹ́ràn láti máa kọ orin ni orin Lárúbáwá ṣùgbọ́n orin Yorùbá mi ò kí n kọ.

Mo máa ń gba iyìn ní àti ara iṣẹ́ tó bá dára tí èèyàn bá ṣe. Iyìn ohun náà ni pé won ń yìn ẹ́ lórí iṣẹ́ gidi tí o bá ṣe. So oríṣiríṣi ọ̀nà ni èèyàn lè gbà gbá iyìn, tí o bá ti jẹ́ ẹni tó mú ra sí iṣẹ́ àbí ẹni tí ìwà è dà máa fún ẹni.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Ọgbà jẹ́ ibi tí wọ́n ma n yí i ka, tí wọ́n ma odi, tí a ma mọ yí ìirawa ká àbí yí ǹkan ọ̀sìn, àbí yí oríṣìíríṣìí ǹkan tí èèyàn bá fẹ́ ṣe àbí yí ilé ẹni ka.

Emaili ni ọ̀nà tí a máa ń gbaa, gba àtẹ̀jíṣẹ́ yálà ní àti ọ̀dọ̀ àwọn ilé iṣẹ́ àbí ní ọ̀dọ̀ àwọn akẹgbẹ́, àbí ní oríṣìíríṣìí ibi tí àtẹ̀jíṣẹ́ náà bá ti wà. Ó sì tún jẹ́ ọ̀nà tí a máa ń gba fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ni.

Ìgbádùn. Ìgbádùn jẹ́ ọ̀nà tí a ń gbà dùnra ẹni nínú. Yálà jẹ́ ǹkan tí ó bá àwọ̀ ara tí ó mọ́, tí ó ṣe ara láńfààní. Yálà ṣeré pẹ̀lú àwọn yálà, ṣí sinu lẹ́nu iṣẹ́ àti gbogbo ẹ beẹ́ bẹ́ẹ̀ lọ ni a ń pè ní ìgbádùn.

Bẹ́ẹ̀ni, ilé ìdárayá jẹ́ ibi tí a ti ń dára wa ya, tí a ti ń para wa lẹ́rin, tí a sì ti ń fúnra wa ní okun àtàgbàrà sí, tí a sì ti ń jẹ́ kí ara wa tun bọ̀ jí pépé sí. Mo ní ifòruko sílẹ̀ ní ilé ìdárayá.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ òun ni ìmọ̀, ìmọ̀ nípa ojú òfurufú. Ìmọ̀ tuntun jẹ́ ǹkan tí èèyàn ò mọ̀ tẹ́lẹ̀, tí èèyàn ṣẹ̀ṣẹ̀ fẹ́ kọ́. Gbogbo ohun tuntun, ó jẹ́ ohun tí ó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ àbí ohun tí wọ́n ṣẹ̀ẹ̀ ṣe.

Bẹ́ẹ̀ni, ìrìn atẹ́gùn ni ìrìn ojú Òfurufú tí à ń gùn ọkọ̀ ojú Òfurufú tí ọ̀pọ̀lọpọ̀ máa ń pè ní bàálù. Ẹ̀dè Yorùbá kò ní èdè kàn pàtó fún ọkọ̀ ojú Òfurufú ju ọkọ̀ ojú Òfurufú lọ. Mó fẹ́ran ìrìnàjò ojú Òfurufú tí ìrìnàjò mógbàgbé.

Ìpàdé jẹ́ ọ̀nà tí a ń gbà kojọ láti yanjú ọ̀rọ̀ láàárín ara wa àbí láti ṣe àdéhùn lórí nǹkan kan àbí láti ṣe ètò ibiṣẹ́ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ìpàdé mi lọ́sẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà, bóyá kí n sọ pé gbogbo ọjọ́ nínú ọ̀sẹ̀ fún oríṣìíríṣìí iṣẹ́

Bẹ́ẹ̀ni, aṣọ àkayò orí jẹ́ aṣọ tí a máa ń wọ, tí ó sì ni póló, tí ó ní apá tó gùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So jẹ́ aṣọ tí a lè wọ níbi iṣẹ́ àti ibi kíbi náà.

Kò sí ǹkan tí ènìyàn ń wá nínú òṣìṣẹ́ tuntun ju kí ó jẹ́ ẹni tí ó jára mọ́ṣẹ́, kí ó sì jẹ́ ẹni tí kìí fi iṣẹ́ rẹ̀ ṣeré, kí ó sì jẹ́ ẹni tí ó fẹ́ kẹ́kọ̀ọ́ sí kí ó sì jẹ́ ẹni tí ó ní ara balẹ̀, kí ó sì jẹ́ ẹni tí ó ń tètè débí iṣẹ́, kí ó sì jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ lasiko.

Bẹ́ẹ̀ni, ó jẹ́ dándán láti máa fi pa faili pamo kí ọ ma lè dọ̀tí, kí ọ ma lè jẹun tí olùkalùkù ò lè fi ọwọ́ kan abi àbí dà báàrù rẹ̀

Rárá o, mi ò kí ń lo ẹ́rò ìrànwọ́ ohùn tí àwọn olóyìnbo ń pè ní microphone. Èyí ni pé ohùn mi jẹ́ ohun tí ó wà ní déédéé tí kò sì níìdí ìrànwọ́ kankan, bó ti lè wù kó jẹ́.

Nígbà tí aládàbà ṣe òwò, ọ̀nà náà ni ara ẹ̀rọ aláyàrábí àṣà tuntun. Ẹ̀rọ ayárábíàṣà jẹ́ ẹ̀rọ tí a máa ń gbé kalẹ̀ láti máa fi ṣe ìwádìí àti láti fi lùlù fún ẹ̀rọ ayélujára àti láti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ èyí tí ó gbajúmọ̀ tí olùkàlùkù ń ṣe.

Ètò owó ìṣẹ́ jẹ́ ètò tí ó sopọ̀ mọ́ ẹni tí ó bá mójú tó ètò owó. A ó yàn ẹnìkan, òun ni yóò mọ mójútó ètò owó, tí wọ́n ní ká kàn fún ní àṣẹ pé kí ó lọ sanwó àwọn òṣìṣẹ́ kí wọ́n sì ṣe bẹ̀. So ètò owó kì í ṣe ètò tí irúwa ekéré wá le ṣe.

Bẹ́ẹ̀ni, dandan nì kí ẹni tí ó ní ilé iṣẹ́ ńlá tí ó sì ní èrò púpọ̀ kí wọ́n máa tan ìkíni ní ori phone. Ìkíni ori phone jẹ́ ọ̀nà tí a ń gbà kí, kàn sí àwọn oníbàárà àti àwọn olólùfẹ́.

Kò sí ǹnkan tí èèyàn ṣe kí èèyàn tó lọ sùn ju kí èèyàn ṣe àdúrà lọ. Àdúrà ni olùgbagbo òdodo máa ń ṣe kí wón tó lọ sùn. Oríṣiiríṣii àdúrà ló wà tí a fẹ́ kí a mọ̀ ọ́n ṣe kí a tó lọ sùn. Ṣé kí èèyàn tó lọ sùn lálẹ́, àdúrà ni mo máa ń ṣe. Kò sí ǹkan mìí tí a lè ṣe kí a tó lọ sùn ju àdúrà lọ tí a bá ti jẹun tán.

Ìpààrọ̀ ọkà nígbà tí iṣẹ́ bá pọ̀ ju ohun tí ó ṣe kókó jù. Kí èèyàn má lọ gbe ọkàn sí ibòmí, kí èèyàn má lọ sise kiise. Èèyàn ní láti wá ohun tí ọba fẹ́ràn jù, tí ó sì le pa ni lẹ́rìn, tí ó sì le mú inú rẹ̀ dùn, kí ọba lè ṣe iṣẹ́ gidi èyí tí ó yẹ kó ṣe.

Bẹ́ẹ̀ni, ojú mi dára. Ojú dídára kìí ṣe oògùn, kìí sì ṣe àkọle. Bí olùkálùku baṣe tọ́jú ara rẹ̀ sí, oun naa ni á ṣe bà á. Àwọn Yorùbá ni bí a bá ṣe pẹ ìgbá wa ni wọn á ṣe bẹ̀ẹ́ pèé. Ẹni bá tọ́jú ojú rẹ̀, ojú rẹ̀ yóò dára. Ojú mi dára torí pé mo tọ́jú ojú mi.

Ìbà oníbàárà sọ̀rọ̀ jẹ́ ǹkan tó ṣe kókó, tí ó si ṣe pàtàkì. Tí ẹ̀ bá fẹ́ jẹ́ olùtajà èyí tí yóò yege, tí yóò sì gbé oúnjẹ fún ẹgbẹ́, gba àwò bọ̀. Ọ̀nà oríṣiríṣi ni a lè gbà mọ́ bà àwọn oníbàárà sọ̀rọ̀. Yála ní orí ẹ̀rọ ayélukára àbí ní ojúkorojú àbí sì ṣàbẹ̀wò sí wọn. Gbogbo ẹ̀, òní àwa mọ̀ ọ́n se.